Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Mo tè te máa ń jí ní òwúrọ̀ kùtù níbi agogo bíi márùn-ún ní ìdájí. Ní tìtorí pé, mo máa nínú kásẹ́ẹ̀sì púpọ̀ ní ìdájí náà títí, ó jẹ́ ǹkan pàtàkì fún mi ni gbogbo. Ẹ̀yin máa ń pẹ̀sẹ̀ àmọ́ ẹ̀yin máa ń tètè jí ní òwúrọ̀ láti ti lọ mọ́ra lọ síbi iṣẹ́.

Tí mo bá fẹ́ gba ipe ní ẹnu iṣẹ́, èmi yóò mu fóònù mi, má sì gbé, bẹ́ẹ̀ sì ni má sì ba olúkúlùkù tí mo bá fẹ́ bá sọ̀rọ̀, torí pé kìíní iṣẹ́ ti mọ n ṣe kò sì idíwọ́ fún láti má gba ipe. À mo, ní ọ̀pọ̀ ìgbà, ìgbà mí wa, tí mo bá ní nkan pàtàkì ti mọ n se, èmi yóò fi fóònù yẹn e mi yóò fi sí ìdákẹ́jẹ́jẹ́ torí náà e mi ko ni lè rí fóònù mi gbe nígbà yen.

Bẹ́ẹ̀ni, ìbẹ̀rẹ̀ sọ fún mi pé ṣe mo máa ro run nígbà tí mo bá sùn. Bẹ́ẹ̀ni, èmi ní, láì, èmi fẹ́ràn láti máa lo iro rí nígbà tí èmi bá sùn. Nítorí pé kí ni irori jẹ́ ǹkan tí èmi máa ń fi lé orí nígbà tí èmi bá fẹ́ sùn. Ó dà tí èmi bá fẹ́ sùn, èmi lè fi ro orí. Nítorí pé kíì ni, yóò jẹ́ kí orí náà ko ní ìsinmi àti ọ̀run. Tí èmi kò bá ro orí dáadáa, àbí ja sí wípé tí èmi kò bá sùn dáadáa, orun lè máa ro eyan, tí ó sì máa ń fa orí fífọ́.